Bẹ́ẹ̀ni, èmi ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé tí à ń pè ní smart appliances. Lára àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí, òun ni èyí tí ó jẹ́ tìtún ní ohun tó ń gbóhun síta, èyí tó ń gbóhun síta tí a máa ń ṣe speaker. Mo tún ní television tí ó jẹ́ tó ọlọ́gbọ́n tí à ń pè ní smart TV. Mo ní ago ọlọ́gbọ́n náà tí à ń pè ní smartwatch. Mo sì tún ní àwọn, àwọn ǹkan tó ń tana nínú ilé tí ó yẹ àwọn náà tán jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ló jẹ́ wípé mo ti ṣètò wọn ní kó jẹ́ wípé bí mbá ṣe ń fi ohùn mi bá wọn sọ̀rọ̀, òun ni wọ́n obmáa ṣe àwọn iṣẹ́ tí mo bá fẹ́ k'on ṣe tí ó sì jẹ́ wípé ìgbá miran láti orí fóònù mi, òun ni màá ti bá eni yen sọ̀rọ̀ pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú ọ̀nà tí mo fẹ́ pẹ̀lú Google Assistant. Élèyìí ló fi jẹ́ wípé àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí gẹ́gẹ́ bí àpèré, agbóhùn síta mi tí à ń pè ní speaker. Òun ló jẹ́ wípé mò lè bá sọ̀rọ̀ tí màá sọ, "Siri, dáàkún, bá mi kọ orin báyìí, bá mi gbé orin báyìí jáde." Tí màá si fi ohùn mi bá sọ̀rọ̀ tí ẹ̀rọ ọlọ́gbọ́n, ẹ̀rọ agbóhùn síta yìí tí speaker yóò sì, yóò sì, yóò sì gbóhun orin tí mo fẹ́ gbọ́, yóò sì gbẹ́ síta fún mi. Tí ó sì jẹ́ wípé ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ń le mí ní fẹ́ sì láti máa bá sọ̀rọ̀. T' oun náà sì ti mo'hùn mi ní àimoye ìgbà. Fún ẹ̀rọ titi èyí tó ń tana, mo ti fi sí, mo ti ṣẹ́tì ẹ̀ sí pé tí mo bá ti n rìn de àwọn agbègbè náà, òun ni kí iná òun kó máa tàn. Eléyìí ló jẹ́ wípé mi ò ní níìdí láti lọ tan iná lára ògiri, tí ó sì jẹ́ pé tí mo bá ti gbọ́rọ̀ ẹsẹ̀ mi, iná yìí yóò tàn. Títàgo mi ni mò ń fi sí, mo máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà tí ó jẹ́ wípé mo máa ń, ó máa ń jẹ́ kí n maa mọ̀ bí màá ṣe ń ṣiṣẹ́ sí i, mo máa ṣe ń lo, mo bá ṣe ń lo ṣeré ìdárayá sí i tí ó sì jẹ́ wípé òun náà mo fi máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́. Titi television ló jẹ́ pé mo máa ń fi ṣe oniruru nnkàn tí ó jẹ́ wípé màá fi, mo máa ń fi erọ̀ ayelujara mo máa ń fi wo gbogbo ohun tó bá wù mí tí ó sì jẹ́ wípé gbogbo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí, òun ni mo ní nilé tó máa tó mú aye rọ̀rùn fún mi. Mo sì ní lọ́kàn láti lo, láti ra àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n mìíràn ti wọ́n yóò tún m'aye rọ̀rùn fún mi nítorí pé ìdí pàtàkì tí mo fi ni wọ́n sílé náà nìyí.

Bẹ́ẹ̀ ni, mo ní nọ́mbà orílẹ̀ tó sì jẹ́ pé nọ́mbà orílẹ̀ náà ni mo ti ń lò láti àsìkò tí mo ti ń lò ẹ̀rọ ilé wọ́ tá mo sí handset. Ẹ̀ mọ iye nọ́mbà tí mo ti lò tí ó jẹ́ wípé àwọn eh tí wọ́n máa ń pè ní network provider àwọn tó ń fún ni ní nẹ́tíwọ́kì àmọ́ yẹn gẹ́gẹ́ bí MTN, Glo àti Airtel ni mo ti lò rí tí ó sì jẹ́ pé mo ní nọ́mbà orílẹ̀ ní àwọn eh orí intanẹ́ẹ̀tì àwọn nẹ́tíwọ́kì yìí. Eh àwọn nọ́mbà orílẹ̀ ni mo fi máa ń ṣe gbogbo ohun tí mo bá ń ṣe ní ìlú ibi tí mo wà yìí. Tí mo bá fẹ́ pe ìpè ni o, tí mo bá fẹ́ tí mo bá fẹ́ lọ eh bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí intanẹ́ẹ̀tì ni o tí ó jẹ́ wípé data ni mo ń lò àti gbogbo ǹkan pátá pátá tí mo bá ń ṣe. Àkódàgan tí mo bá tí mo bá ní lọ́kàn láti tí mo bá fẹ́ lọ kúrò sí ní ìlú yìí lọ sí ìlú mìíràn, yálà ìlú tó wà ní ilẹ̀ africa ni, eh èmi yóò sì èmi yóò sì eh mi yóò sì nífẹ̀ẹ́ sí kó jẹ́ wípé àwọn nọ́mbà tí mò ń lò, òun náà ni mò ń lò ní àwọn ìlú náà. Eh tí ó sì jẹ́ wípé àwọn nọ́mbà yìí, òun ni mo ti máa sórí tí mi ò nílò láti máa bá eh láti máa ṣẹ́wọ̀ orí fóònù mi kí n tó fún àwọn èèyàn ní nọ́mbà yìí. Eh nọ́mbà yìí ni mo sì nífẹ̀ẹ́ sí láti máa lò ní gbogbo ìgbà torí mo mọ wípé eh eh àwọn nọ́mbà yìí ti wà pẹ̀lú mi. Nọ́mbà yìí ti wà pẹ̀lú mi tí mo sì ti ń lò fún gbápípẹ́ tí ó sì jẹ́ wípé èmi eh èmi nífẹ̀ẹ́ sí àwọn nọ́mbà yìí. Eh tí ó bá jẹ́ wípé bóyá mo bá lọ síbi ìlú tí wọ́n àti tí àwọn nọ́mbà yìí tí ò ṣe é lò, mi ò ní ní eh mo lè máa ní ànfàní láti máa lo àwọn nọ́mbà yìí mọ́, tó sì jẹ́ pé àwọn nọ́mbà tí à ń lò níbẹ̀, òun náà ni màá mo bá wọn lò. Gbogbo ohun tí mo ní lọ́kàn tí ó máa wù mí náà ni pé n tí ó mú ìrọ̀rùn wa bá mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe n ṣe ìrànwọ́ àkọ́kọ́. È, ìrànwọ́ ni mo gbà pé kò sí ẹni tí kò lè nílò rẹ̀. Àti wípé ìrànwọ́ òhun ni, è, ó lè tọ́wọ́ ọ àtọ̀mo kékeré ní àgbàlagbà lè jàǹfàní ẹ́, ó sì lè tọ́wọ́ àgbàlagbà kí ọmọ kékeré kó jàǹfàní ẹ́. È, ní gbogbo ìgbà tí mo bá ní ìkápá, mo máa ń gbìyànjú láti ṣe ìrànwọ́ fáwọn ènìyàn. È, tó sì jẹ́ wípé mo má n ṣe eléyìí, tó jẹ́, è, nígbà tí mo bá mọ̀ pé ìrànwọ́ yìí kò ní pa mí lára. Nítorí pé ohun tí àwọn iwẹ̀ mimo sọ̀ ni wípé fẹ́ran ara rẹ gẹ́gẹ́ bí, fẹ́ran ara lérẹ́ gẹ́gẹ́ bí ara rẹ, kiṣé pé kó fẹ́ran ara lérẹ́ ju ara rẹ lọ. È, eléyìí ló fi jẹ́ wípé tó bá jẹ́ pé ìrànwọ́ tí ò ní shemi lábùúrú ni, èmi yóò ṣiṣẹ́ fáwọn ènìyàn. È, tí mo bá kọ rí èèyàn tí mo rò wípé, è, ẹni náà ó nílò ìrànwọ́, èmi yóò sì náwọ́ ìrànwọ́ sí i. Tó jẹ́ wípé, è, àwọn asiko, te mi gan bá nílò ìrànwọ́, mo lè kọ́kọ́ ṣe àkọọ́ títẹni náà tí màá kọ́kọ́ ṣe ní àkọ́kọ́ kó tó di wípé màá máa wa iranwọ títẹ mi. È, eléyìí ló fi jẹ́ wípé mo má n ṣe, mo máa ń gbìyànjú láti ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn ènìyàn. È, kọ̀kọ̀ kan kí n tó máa sì wí bí àwọn ìgbà mí wá tó jẹ́ kó máa sì pa lára títẹ mi tì. È, tí màá wọ́ ju tu tí ìràn, títẹ èyí, è, sọ̀rọ̀ tẹ́mi tó bá di ìgbà tó, nígbà tó bá yá. È, mo gbà pé oníkálukú òun ló lè ṣẹ̀rànwọ́ kan àbí min fúnra wọn. È, tí mo bá kọ rí ẹ̀yàn, èmi máa kọ̀ gbìyànjú láti ṣẹ̀rànwọ́ fún. Ẹ̀, o jẹ́ wípé ẹni náà yóò padà ṣe mí ní, yóò padà rán mi lọ́wọ́, ṣùgbọ́n èmi ni màá kọ̀ gbìyànjú láti ṣẹ̀rànwọ́ àkọ́kọ́ fún. Gẹ́gẹ́ bí tí mo bá rí ẹ̀yàn, tí mo bá bá ẹni náà sọ̀rọ̀ tó ní pé bí i kan lòun ń lọ. È, èmi yóò sì, tí èmi bá mọ bẹ̀, èmi yóò sì júwe bẹ̀ fún. È, tó sì jẹ wípé èmi máa ń nífẹ̀ẹ́ láti máa rán àwọn ènìyàn lọ́wọ́ ní àìmọye ìgbà.

Bẹ́ẹ̀ni, èmi máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, tí ó sì jẹ́ wípé àwọn ohun tí mo máa ń dáhùn fóònù sí náà làwọn nǹkan tó jọ mọ́ iṣẹ́ jùlọ. Ní bi iṣẹ́ wa, a láwọn oníbàárà, àwọn oníbàárà tuntun tó jẹ́ wípé ó ní àwọn ẹ̀yàn tó lè bá sọ̀rọ̀, kó lè mọ ń tàn ṣe níbi iṣẹ́ wa. Àwọn ọmọ iṣẹ́ mi ni wọ́n máa ń sábà dáhùn sáwọn ìpè ìbáyìí, tí ó sì jẹ́ wípé àwọn oníbàárà wọ́n, wọ́n ṣàlàyé fún àwọn oníbàárà ohun gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ní ilé iṣẹ́ wa, àmọn ba ṣe lè gbà ràn won lọ́wọ́ àti bí àwọn ọjà wa ò ṣe kó lè owó sí, tí wọ́n sì bá wọn, tí wọ́n sì dáhùn gbogbo àwọn ìbéèrè tí wọ́n bá ń fẹ́ lórí àwọn ohun tí wọ́n fẹ́ láti mọ̀ lórí ìṣọwọ́ ṣíṣẹ́ wa àti ní ọjà lórí àwọn ọjà wa. Àwọn ò, àwọn oníbàárà tí a ti jọ ń ṣiṣẹ́ pọ̀ fún igba pípẹ́ tó bá jẹ́ pé wọ́n ní ìṣòro tí tí wọ́n ń dojú kọ, àbí tó bá jẹ́ ípé wọ́n nílò láti ṣe nǹkan kan tí wọ́n fẹ́ mú iye, wọ́n fẹ́ mú ìbáṣepọ̀ pàtàkì wá fún wa lẹ́nu iṣẹ́, òun ló jẹ́ ípé èmi máa ń dáhùn sí i jù. Tí ó sì jẹ́ ípé tí wọ́n bá ti pe mi, màá kọ́ gbọ́ gbogbo àlàyé, gbogbo ohun tí wọ́n bá fẹ́ bá mi sọ yálà ìṣòro ni o, àbí èyí tí ó jẹ́ pé ìbáṣepọ̀ náà fẹ́ bá wa ṣe. Gbogbo ohun tí wọ́n bá wá sọ ni yóò sọ̀, ni yóò gbogbo ohun tó bá sọ ni màá fi mọ ọ̀nà tí màá fi gba ṣẹ̀ránwọ́ tàbí tí màá fi gba jẹ́ kí ohun tí ìbáṣepọ̀ tí wọ́n fẹ́ bá wa ṣe kó lè wá sí ìmúṣẹ. Eleyi ló ti jẹ́ wípé gbogbo àwọn tó bá jẹ́ àwọn oníbàárà tan ti pẹ́ pẹ̀lú wa, òun ni wọ́n má ń, ni èmi àti wọn máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè lórí gbogbo àwọn ọ̀nà à gbà tí a lè fi tún máa ṣe àwọn, tí a tun fi máa ṣe ọjà tí yóò tún máa tẹ́ wọn lọ́rùn ju bí tẹ́lẹ̀ lọ. Tí ó bá sì yẹ pé wípé boya oníbàárà wa òun ni wọ́n nílò, òun ni wọ́n fẹ́ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìṣísẹ́ wa tó sase mọse. Emí nàá sì ni mo máa ń dáhùn sí àwọn fóònù yìí tí màá sì gbọ́ ohun tí oníbàárà bá sọ, tí màá sì gbìyànjú láti ṣiṣẹ́ lórí ẹ̀. Lórí àwọn ohun tí mo máa ń dáhùn sí lórí fóònù níbi iṣẹ́ lele yìí, èmi kì í sábà dáhùn fóònù àwọn, àwọn tó bá jẹ́ èyí tí ó jẹ́ ìpè ti temi gangan gẹ́gẹ́ bí àwọn tí ò máa ṣe n to bá jẹ́ pàjáwìrì. N to bá jẹ́ pàjáwìrì boya bí i ẹ, boya bí i ìdílé mi àbí àwọn ọ̀rẹ́ mi tí mo rí pé ó jẹ́ pàjáwìrì, mo máa ń sábà, mo máa ń sábà dáhùn síi. Tí ò bá ṣe eleyi tí ìyàwó mi bá fẹ́ bá mi sọ̀rọ̀, yóò fi ìwé ránṣẹ́, yóò fi ìwé tanpe ni message yóò fi ṣọwọ́ sí mi. Bá si ṣé máa ń ṣe lẹ́nu iṣẹ́ wa niyí tori wọ́n fẹ́ kí a máa ṣe, wọ́n fẹ́ kí a máa ṣe àwọn n to lé mú iṣẹ́ wa, tó lé mú iṣẹ́ wa falẹ̀ lẹ́nu iṣẹ́. Eleyi ni kò fi sí àǹfààní láti máa dáhùn fóònù fún ẹni fún gbogbo èèyàn lẹ́nu iṣẹ́ wa tí ó ń ṣe àwọn oníbàárà wa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti wà ní òru, àjàjà àwọn òru tí ó jẹ wípé kò ní sí ariwo, tó jẹ́ wípé ẹ̀hn gbogbo nkan ó pa lọ́lọ́. Eléyìí ni mo máa nífẹ̀ẹ́ sì jú ní òru, àwọn àsìkò yìí ni mo máa ń fi sùn lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n ní àwọn àsìkò tí mo bá nílò láti ṣe nǹkan tí ó pàtàkì sí mi, òun ni màá jí lóru, tí ó sì jẹ́ wípé àsìkò yìí ọpọlọ mi máa ń ṣilẹ̀ dáadáa tí mo máa láǹfààní àti ronú jinlẹ̀ lórí gbogbo ohun tí mo bá ṣe. Bí àpẹẹrẹ àwọn iṣẹ́ tí mo bá ṣe Pa ti ní ẹnu iṣẹ́ tí mi ò tíì ròjútòó sí, ìgbà mìíràn mo máa ń jí lóru tí màá tún wo àwọn iṣẹ́ ẹ́ fínnífínní tí màá ronú ọ̀nà àágbà àti àwọn ìlànà tí ó tún lè jẹ́ kí iṣẹ́ náà kò jẹ́ ṣíṣe. Ẹ̀ eléyìí ní mo ti ṣe láìmọye ìgbà tí ó sì ti ṣiṣẹ́ fún mi, t'emi sì mọ̀ wípé láàrin òru ọ̀pọ̀lọpọ̀ ìmísí ni ló máa ń ṣẹlẹ̀ sí mi, ni ló máa ń wáyé fún yàn láàrin òru tí yàn sì ronú àwọn nǹkan rẹ̀ pẹtẹ̀ torí pé kò sí ẹni tí yóò dààmú rẹ̀. O ò nílẹ̀ láti máa ronú nǹkan púpọ̀ lásìkò òun tí òun bá ṣe nǹkan tó bá fẹ́ ronú. Eléyìí ni mo fi fẹ́ràn òru tí mo sì mọ̀ wípé tí mo bá ṣe gbogbo ilé ìtàn màá tún láǹfààní àti sùn padà kí ó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ òjó mi. Àwọn ìdí, ara àwọn ìdí pàtàkì tí mo fi fẹ́ràn òru òun ni eléyìí tí ó sì jẹ́ wípé mo máa ń lo àwọn òru mi láti fi wá ojútùú sí àwọn iṣẹ́ tí mi ò bá rí ṣẹ ní ọjọ́ ọ̀sán, tí ó sì jẹ́ wípé mo tún máa ń lo òru mi láti fi ronú nípa ayé tẹ̀mí gangan àti ọ̀nà tí mo fẹ́ fi nígbà ìdàgbàsókè àti ìlọsíwájú ní ayé mi. Ẹ̀nìyí ni mo máa ń fi àwọn òru mi ṣẹ, tí mo sì nífẹ̀ẹ́ sí láti máa dá wà àti láti máa daronú ní àwọn òru.

Àsìkò tí eeyan ba dúró de ńǹkan, òun ni àsìkò tí, ẹ́, ó máa ń jẹ́, ẹ́, tí èmi ò kí n t'ọ́kan kí n ba àlẹ̀ láwọn àsìkò, láwọn ìgbà mìíràn. Tí ó sì jẹ wípé àsìkò yìí òun ni àwọn èèyàn mìíràn, èèyàn ó ti dúró lára wọn wípé wọ́n nílò nǹkan kan àbí wọ́n ń dúró de ńǹkan. Tí a bá rí àwọn mìíràn wọ́n máa gbaṣẹ́ ni lọ síwájú, òun náà máa lọ sẹ́yìn. Nínu wọ́n máa ń tara pọ̀ lọ́lá òun ò níbalẹ̀ torí pé wọ́n ń retí ǹkan ni tí wọ́n sì ti fi hàn wípé ǹkan kan ni àwọn fẹ́ kó ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀. Ẹ̀ ní tèmi, ẹ́, èmi gbìyànjú láti bá irú ǹkan báyìí láti, ẹ́, láti máa má ṣe irú àwọn ǹkan báyìí. Tí ó sì jẹ wípé tí mo bá retí ǹkan, ohun tí mò ń retí òun tó bá jẹ́ ohun tí mo mọ̀ pé yóò tètè wá lásìkò yẹn ni, ẹ́, èmi yóò sì wá àwọn ọ̀nà mi láti máa fi, láti máa ṣe iye àwọn ǹkan mi tó tún sì, tó tún sì kọ́kọ́ nínú ayé mi. Bí àpẹẹrẹ, mo lè máa wo fídíò lórí àwọn ǹkan tuntun tí mo bá fẹ́, tí mo, tí mo bá fẹ́ kọ́ tàbí tí màá wo àwọn fídíò eré ìdárayá láti lè jẹ́ kòkò ọ̀pọ̀lo mi ó ṣilẹ̀ títí tí ohun tí mò ń wá tí ó fi dé. To bá jẹ́ pé ihn tí kò lè dé bọ̀rọ̀ ni, èmi yóò sì gbìyànjú áti máa ṣiṣẹ́ tọ́ kiní oun tí màá sì fi sọ́kàn pé, ẹ́, Ọlúwa ló ń jẹ́, ẹ́, igbìyànjú nítàgbẹ. Ọlúwa ló ń mú ṣú tà. Ẹ́, ohun tí mo bá ń ṣe, màá máa gbìyànjú láti ṣe, ẹ́, mo máa gbìyànjú láti ṣe lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Tí màá sì fi gbogbo agbára mi sí gbogbo ohun tí mo bá ń ṣe. Ẹ́, mo sì mọ̀, mo sì ní bá gbọ́ pé gbogbo ǹkan tí mo bá dáwọ́lé, ìní ò máa jásí rere. Eléèni mo fi máa ń, eléèni ló máa ń, ló máa ń fi mí lọ́kàn bá'àlẹ̀ pé ohun tí mò ń retí òun yóò padà dé. Tí ó sì jẹ́ wípé èmi yóò sì máa gbìyànjú, èmi yóò sì dúró pẹ̀lú ìfọkànsìn àti pẹ̀lú, ẹ́, àti pẹ̀lú, ẹ́, ìrètí, ìrètí pé ǹkan náà yóò bọ́ síbi mo ṣe ń fẹ́. Eléèni àbẹ́mi ṣe má ń gbé, bí mo ṣe má ń ṣe ohun tí mo má ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan tí mo sì mọ̀ wípé ohun tí ò bá dùn padà bọ́ sí mi lọ́wọ́ eléèyí kò ṣe ǹkan tí a kọ fún mi ni. Torí wípé èmi máa ń ṣiṣẹ́ lórí gbogbo ǹkan tí ó bá yẹ kí n rí gbà tí ò bá wá bọ́ sí mi lọ́wọ́. À'jeípé wọ́n à eléèyìí òun ni ó ṣe títè mi láti ṣiṣẹ́ bẹ̀rẹ̀.

Rárá o, èmi kì sábà wọ ohun ọ̀ṣọ́. Àwọn ohun ọ̀ṣọ́ bí, bí chain oní goolu àbí èyí tó jẹ́ silver ni èmi kì sábà wọ, tí ó sì jẹ́ wípé kò bá ìlànà tèmi mun láti máa wọ chain. Tí ó sì, ṣùgbọ́n àwọn igbà míràn, mo máa ń wọ, àwọn ohun ọ̀ṣọ́ títọ́wọ́ to maa ń pè ní bracelet. Tí ó bá jẹ́ wípé, tí silver ni tí mi ò sì sábà wọ èyí tó bá jẹ́ gold. Àwọn ohun ọ̀ṣọ́ tí, àwọn èyàn ṣaba máa ń wọ, ò ló máa ń jẹ́ oríṣiríṣi tí ó sì máa ń fihàn bí wọ́n ṣe lọ́lá síi àbí bo ṣe lọ́wọ́ síi. Ṣùgbọ́n èmi kò fi elèyi kọ rárá lati kékeré lẹ́yìn kí n fa ago sọ́wọ́, kí n fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́. Eléyìí àwọn ǹkan méjì tó mọ̀n mi lára ni niyi emi ki sábà, èmi kì fi chain sọ́rùn bó ti wulẹ́ komo torí mi gbà wípé ìyàwó obìnrin ló ni a ń fi chaini sọ́rùn. A ń lo, goolu, a ń lo silver, a ń fi yẹtí sétí. Mo gbà pé obìnrin ló ni gbogbo eléyìí. Mi ò bu awọn tán lọ. Mo mọ̀ pé ìrònú ti tí wọn, òhun ni eléyìí. Ìrònú se otọ̀ tọ̀, ìrònú tèmi yàtọ̀ sí ti wọn. Ohun tí wọ́n sì ń ṣe kò bí mi, kò ní fi kíbi kankan kó fi lọpa lára tèmi. Ohun tèmi náà ń ṣe kò fi bí kankan kò fi di tí wọn lọ́wọ́. Eléyìí ló fi jẹ́ wípé èmi ò, èmi ní ti tèmi, èmi ò kí ń lo àwọn ohun ọ̀ṣọ́ yìí, èmi ò kí ń wọ̀ wọ́n. Tí ó sì jẹ́ wípé, ehn, ìyàwó mi mo máa ń sábà ra fún, tí ó sì jẹ́ wípé ìyàwó mi ló máa ń sábà wọ àwọn ohun ọ̀ṣọ́ yìí tí mo sì máa ń nífẹ̀ àwọn ohun ọ̀ṣọ́ yìí tí mo bá rí lára ìyàwó mi tàbí tí mo bá rí lára obìnrin imin níta. Mo máa ń gbìyànjú àti ra irú ẹ fún ìyàwó mi kí n lè máa, kí n lè máa ri, kí n máa fẹ́ràn ìyàwó mi síi bí mo ṣe máa ń ṣe nǹkan tèmi ní eléyìí.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ọkọ̀ òwò wà ní ohun tó jẹ́ ẹni tí mo mọ̀, eh, tí mo lè rò wípé ó yẹ kí oníkálukú kó kọ́ kó tó bẹ̀rẹ̀ sí í wà. Àìmọye ìjàmbá ló ti ṣẹlẹ̀ látọwọ́ àwọn dẹ́rẹ́bà tí wọ́n mọ̀ ọkọ̀ wa dáadáa. Tí ó sì jẹ́ wípé gbogbo àwọn ohun tí, ẹ, èèyàn nílò láti mọ̀ nípa ọkọ̀ ní oríṣìíríṣìí, à, ní oríṣìíríṣìí àwọn àsìkò tí èèyàn bá ní ìṣòro ló yẹ kí èèyàn kọ́ ní ìmọ̀, ní ẹ̀kọ́ kó jẹ́ ní ìmọ̀ púpọ̀ nípa wọn. Eh, bí èèyàn bá wà lòjú pópó, àìmọye ìgbà ni èèyàn ó máa, ẹm, bá àwọn ọkọ̀ fẹ̀jẹ́ pẹ̀jẹ́ tí ó sì máa dojú kọ àwọn ọkọ̀ mìíràn. Tí ó sì jẹ́ wípé tí, ẹ, mo bá wà ní ìdojúkojú tí, tí mo bá wà ní ìdojúkojú tí ó sì, tí ó sì nílò kí n dá ọkọ̀ dúró, eh, èmi mo mọ bí màá ṣe ṣẹ́lẹ̀ tí mo sì mọ bí mo ṣe lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Eh, tó bá sì tún jẹ́ ẹ̀yin tí màá le padà sí, ẹ, ọ̀nà mìíràn ni mo tún mọ bí mo ṣe máa ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ torí pé tí mo bá wọ́n ọkọ̀ gbogbo ara, ara ibi tó bá ń ṣiṣẹ́ tí mo sì máa ń wo ṣàkún ohun tó ń ṣẹlẹ̀ níwájú kó tó di pé mo, ẹ, wa ọkọ̀ lọ sí, ẹ, kó tó di pé mo pàrọ̀ léènì nínú ọkọ̀ nígbà tí ní orí pópó kó tó di pé mo pàrọ̀ léènì lórí pópó. Eh, tí ó sì jẹ́ wípé, ẹ, tí mo bá nílò láti, ẹ, dá ọkọ̀ mi dúró, ẹ, èmi máa gbìyànjú láti kí n tó wọnú ọkọ̀ rara ẹni mo tí máa ń gbìyànjú láti wo, ẹ, ohun tí ó máa ń mọ́ ọkọ̀, tí ó máa ń dọ́kọ̀ dúró tá a ń pè ní bírèkì tí màá sì wo bírèkì páàdì mi dáadáa, eh, àti gbogbo inú, inú ọkọ̀ mi màá wo bírèkì ọ́ìlì àti gbogbo nǹkan tí ọkọ̀ nílò tí ọkọ̀ fi máa ń ṣiṣẹ́ dáadáa. Èmi máa ń sábà wo kí n tó kúrò ní ilé láàárọ̀. Eh, iléèló ni jẹ́ pé mo fẹ́ dènà ẹyin ti, ẹ, bírèkì mi tí ò fi lè ṣiṣẹ́ dáadáa tí ó sì jẹ́ wípé, ẹ, mo máa ń gbìyànjú láti ya ọkọ̀ mi wò lóòrèkóòrè kí n lè má a níbi tí ó bá ti nílò àtúnṣe. Ẹ̀yin tí mo bá wà ní ìdojúkojú èmi mo máa gbogbo bí a ṣe, ẹ, ìbọ bí máa ṣe tẹ bírèkì mi tí ó sì jẹ́ wípé màá sì mú ọkọ̀ wa sí ìdúró tí kò sì ní jẹ́ ẹyin tí yóò fa ìjàmbá.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi. Ehn, iléè ni mo máa ń na ara. Ehn, eléyìí ló máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀gágà àwọn ìgbà tí ó máa ń, ehn tí ẹ̀yìn bá ń dùn mí, àbí bóyá mo ti jókòó fún ìgbà pípẹ́ ni, àbí bóyá mò ń nàró fún ìgbà pípẹ́ tí gbogbo ẹsẹ̀ ń dùn mí, mo máa sábà na ara tí mo bá tí ń rírú àwon ǹkan báyìí. Tí ó sì jẹ́ wípé, ehn, màá lọ sí ibi tí wọ́n sì ń ṣètọ́jú ara náà, tí wọ́n tì ń ṣètọ́jú ọwọ́ ẹsẹ̀ àti gbogbo ara, ehn tí wọ́n pè ní spa tí mo sì máa ń na ara níbẹ̀ tí àwọn ohun tí wọ́n máa ń ṣe níbẹ̀, tí ó sì máa ń jẹ́ ìtura fún mi. Ehn, tí èmi ò bá ṣe léyìí, tí mo bá wà nílé, ehn tí mo wà pẹ̀lú ìyàwó mi, ìyàwó mi máa ń rán mi lọ láti na ara mi. Tí ó sì jẹ́ wípé eléyìí náà ni mo tún máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ehn ní òrékòóre, ehn láti na ara. Nítorí èmi gbà níbàgbọ̀ pé èmi ò fẹ́ jẹ́ kí àti kékeré ní ìsìn kí n máa, kí n máa ehn fi ẹ̀yìn dún, kí ẹ̀yìn máa dùn mí láti kékeré. Nítorí ehn, èmi gbà wípé nigbá tí ẹ̀yàn bá ń dàgbà ara tún máa ń, ehn ara tún máa ń, ehn ó máa ń rẹ ara díẹ̀ díẹ̀ síi. Ehn ṣùgbọ́n mo ṣi wà lọ́mọ kékeré báyìí kò yẹ kí n máa ní ẹ̀yìn dídùn àbí kí n máa ní wàhálà kákan lágo ara. Tí mo bá ti rí pé nkankan fẹ́ já mi láàmú lágo ara, tí ó fẹ́ ju ohun tí mo lè ná ẹ̀yìn àbí ṣe àwọn nǹkan kéékèèké fún lọ, èmi yóò sì kan sí ilé ìwòsàn láti jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò fún mi tí máa sì, tí màá sì jẹ́ kí n gba ìtọ́jú tí màá sì gbìyànjú láti gba ìtọ́jú tó péye.

Rárá ó èmi ó kì ń tán ìkíni lórí fóònù mi kí ó sì jé pé mo nìfe fí fóònù mi bí ó se máa ń se tí ó sì àrà e gbóná kí ni kan kan àbí hun tí yóò máa sè à tòká sì pé bóyá mo sèsè tán fóònù mi tí m bá tan fóònù mi bó ṣe máa ń tàn báyi, mo fẹ́ràn, mo nífẹ̀ẹ́ sí, tí ó sì jẹ́ í pé è àwọn ìkíni yìí, òun ni mo rí nígbà tí mo wà ní ilé ìwé girama, nígbà tí mo ṣì kéré, tí ó jẹ́ í pé àwọn, àwọn ọmọ, àwọn akẹ́kọ̀ọ́ bí i ẹgbẹ́ mi tó bá ti tẹ fóònù wọn, yóò sì dùn síta, tí yóò máa sọ wí pé è ò kábọ̀, welcome, mọ̀ bí gbólòhun bí welcome back, ni lámáa rí lásìkò ọ̀un. Tí eléyì tí ó sì máa ń, tó máa ń mú ẹrin pa mí, tó máa ń dẹ́rin pa mí pé, à Irú kí tún ni éléyì báyi, iyen ni èmi òsì gba tí è, tí mi ò si fókan sí, tí mi ò, tí mi ò nìfe sí bó se máa se àwọn ìgbà mìí ó sì tún wà, tó jẹ́ í pé àwọn èlòmí tó bá tan fóònù wọn báyìí, è rí tí fóònù ó dùn síta, tí ó máa sọ ọ̀rọ̀ kíní, éléyì lé mi ò gbà tí ẹ, temi ò sì nífẹ̀ẹ́ sí. Nítorí náà lófì jẹ́ í pé tí mo bá ra fóònù tuntun, tí mo bá ri pé ó ń ṣe irú kan báyìí, èmi yóò sì yọ mà má yọ kúrò ni bẹ̀. Torí e pé mo gbà wí pé bí i àwọn tán ti dàgbà, àwọn arúgbó tó jẹ́ í pé wọ́n ń lo àwọn fóònù kéekèèkè, àti àwọn tí wọ́n jẹ́ ọmọ kékeré, tó jẹ́ í pé wọ́n sì ṣẹ bẹ̀rẹ̀ sí í lo fóònù, ohun ni irú kan báyìí máa ṣẹlẹ̀ sí jùlọ. Tí ó sì ń ṣe bí i àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀rọ tẹkínólójì àti bá ṣe ń lo fóònù dáadáa.